Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó pín lé ọ̀nà méjì, mẹ́ta mẹ́rin kìíní kejọ. Ìbáṣepọ̀, báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lù olórí iṣẹ́ rẹ? So ìbáṣepọ̀ ń pín lé irú iṣẹ́ tí ń bá dúró lé lórí, iṣẹ́ tí ẹ̀ ń bá n ṣe lásìkò. Tó bá jẹ́ bí iṣẹ́, eh, remote job ni, eh, a máa ń sọ̀rọ̀ lórí Zoom call, a máa ń sọ̀rọ̀ lórí WhatsApp call, àti máa ń sọ̀rọ̀ lórí Google Meet. Àwọn nǹkan bẹ́ẹ̀ náà ni ẹ ti máa ń ṣe. Tó bá jẹ́ wípé lórí, ah, tó bá jẹ́ pé lórí telegram àbí physical site work ni, ìbáṣepọ̀ yẹn jẹ́ lórí kó máa darí mi, kí ó máa fún mi ní iṣẹ́, what to do, tasks and the rest ká sì máa jọ ṣe papọ̀. Ẹni ìgbà mí sì ni tí ẹ̀ ń bá jáde lọ, tó lọ gba iṣẹ́ níbò mi, a lè ní di direction, ìtọ́ni, ah, ìtọ́ni sí bí, ah, ibi tí ẹ̀ ti ń ra material, quote àti gbogbo rẹ̀. Ìbáṣepọ̀ mi, ìbáṣepọ̀ wa sì dàdàà. So báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ẹ́n, ìbáṣepọ̀ sì dà pọ̀. Torí síbà tí èmi ni mo lọ ń bá wọn ṣe quotation tí mo submit approval. Ọ̀rẹ́ rẹ̀, torí pé èmi ló submit approval, mo submit, ah, kí ni wọ́n ń pè ẹ́? Quotation job order, ah, àti gbogbo ẹ bẹ́ e bẹ́ ẹ lọ. So ìbáṣepọ̀ wa dà gan lásìkò yẹn. Àmọ́ owó tí wọ́n sọ fún mi ń pari náà ni mo fẹ́ dà. Láti kí n tó wá gba another corporate job to sé pé ọ̀gá mi á rí mí owó gbà, àdí ẹ sọ̀rọ̀ mọ́ wọn púpọ̀ gbà. Ohun kan tí mò ń sọ yìí náà ó ti pín lé lórí ìbáṣepọ̀ mi iṣẹ́. Ó jẹ̀ tí jẹ́ kí, ah, ọ̀rọ̀ tí a ń sọ yìí báyìí kó ti wọ bíi kíni two minutes. Mo fẹ́ kó wọ three minutes, mo fẹ́ maximize rẹ̀ ni. Torí kò ní pẹ́ kí data mi tó tan. Mo dẹ̀ fẹ́ ṣe, èmi ló ti má lè ṣe láàárọ̀ yìí. Láti pé ìṣẹ́jú mẹ́wàá, tẹ́tẹ́ minutes mo fi máa fi fún recording mi bá lásìkò yìí. So ìbáṣepọ̀ mi pẹ̀lú ọ̀gá mi gan, ó lọ́fà gan. So tẹ́tẹ́ minutes mo fẹ́ máa ṣe ní recording mi lójoojúmọ́. So dá kí n wo bá ẹ máa tètè wọ validated àbí approved, ah, one hour, one hour in three days. Àbí kí, ẹ kú, ọ̀pọ̀ sì bù ni. It is this ló yẹ kó rí i mọ́ já. Kà tíẹ̀ móyè tàn sọ wá nílé yìí ni ipari oṣù ká mòyé ta máa gbà ká tó mọ bí a máa ṣe lọ. Ah, this is going for like two minutes now and we'll see how long it has been and how long they will give us. I leave you see soon.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ tó bi, a máa ń ní bí lítà mẹ́ta, like three liters a day ni omi tí mo máa ń mu lójoojúmọ́. Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ bi lítà mẹ́ta. So tí n bá jí láró, mo máa ń like àtí mu omi ná, kí n tó fọ yín. Mo dẹ̀ máa ń like àtí mu omi díẹ̀ lẹ́yìn ìgbá ti ń bá tó fọ yín. So lẹ́yìn yẹn, èwo ló tún kù, ehn tí mba ń jẹun náà, mo like àti máa ń mu púpọ̀ náà. Tẹ́ń tí bá tọ̀ tí bá rí bí tọmí ṣe ṣe, tí ó bá rí bí ẹni pé tọmí fẹ́, ó fẹ́ pọ́n jù àbí yeah, máa tún mu omi. Ìyẹn gangan tí ẹ lo máa ń wá determine bí mo máa ń mu omi sí. Bí ìtomi bá pọ́n jù, ó máa ń mu omi púpọ̀, ó máa dilute e mo máa dilute e then kíni ó tún kù, eh, àwọn ǹkan ǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀yẹn ṣá lo, ẹwo gbé yàrá tó kàn, ó ti sú mi, ó ti rẹ mi, ẹwu. Aàì mọ bí a ṣe máa sọ. Ó ṣí bí oye jẹ́. Omi dàa gan, àh omi dàa gan. Ẹ̀yàn lè, fún èmi, ẹ̀yàn lè mu omi jù, ẹ̀yàn lè mu omi pọ̀ ju àbí ǹjẹ́ kan. Ẹ̀yàn ba, gbogbo ìgbà tí ẹ̀yin bá ti láyè àti mu omi kó mu omi náà le, kó ṣe omi tútù, kó ṣe omi tó gbóná. But wọ́n máa ń sọ ní àwọn bí i mi ọba yìí, àwọn ìgbàlódé especially bá yí pé omi tútù ò dà àbí ẹ pé omi tó bá gbóná fẹ́ẹ́rẹ́fẹ́ tó bá wọ́n mú lè dà. Ah, ìyẹn ni wọ́n máa ń gbọ́ sí yẹn, bọ́ mi lè máa fará mọ́ ní gbogbo ìgbà. Nítorí tí ẹ̀ máa ti wọnú hun lọ nírú bí táwa white, ní temperature jọ̀ọ́ yí tí kíni máa ń gbóná, weather máa ń gbóná tó bi thirty four degree Celsius tí gbogbo ilẹ̀ a mú òru. Ah, èmi ni púrọ̀ fẹ́ yín o. Èmi ló máa, èmi máa mu omi tútù, máa mu omi tútù, máa ti mu omi tútù kí n tó rántí pé ń mu, pé ń mu omi tútù àti dà fara àbí nǹkan kan. Ó sì máa ń bá ara dà gan, sì máa ń bá ara mu gan, á tútù, ara ń yá wá lẹ̀, ìyàn lágùndà nu, ara ń bá le. Ah, ó máa ń dà gan ju kíni lọ, èmi púrọ̀. But wọ́n ní fún internal working of everybody àti nǹkan kan bẹ́ẹ̀ni. Àwọn tó túmọ̀, tó túmọ̀ jù àtọ̀ nípa ti ara, wọ́n ní kó dà àbí wọ́n ní ǹkan ni, ǹkan ládàrá ju bí kíni ládàá wọ́. Bá yẹrí ni ìyẹn, mo gbọ́ ni.

Báwo mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ asínà? Èmi ọ mọ ikan to n jẹ́ ọ̀rọ̀ asínà ó, boo, èmi gbàgbé ọ̀rọ̀ kan lọ títí ó. Gbogbo ọ̀rọ̀ tí mo bá ń sọ àbí tó bá kàn án, mo máa ń gbé rọ̀ lóòrè lóòrè kí ń máa ronúpa rẹ̀ kí n máa rí i fún ìgbà. So ni ìgbá to rọ̀ kan lọ títí. So ni, má sá mọ̀ pé nǹkan tí ẹ bá ń sọ ni ì gbàgbé tán lọ títí. Ò ó, èmi mọ̀ nǹkan tó ń jẹ́ asínà àbí nǹkan tó pè láti asínà ń bí òye mi. Èmi mọ̀ bó ẹ jẹ́, èmi mọ̀ kí ẹ tá jẹ́ asínà.

Báwo mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi? Oh, i change my mind on something or what? Mi ò mọ̀ ká tí ẹ ń béèrè pé báwo mo ti máa ń pàrọ̀ ọkàn mi, but bá ṣe dé i change my mind on something, then a new information, tí ẹ bá ti rí information tuntun, tí ẹ bá ti gbọ́ nǹkan tuntun, àbí bá ti gbọ́ oyè tuntun tó ná yí oyè tuntun, then ó ní láti pàrọ̀ ọkàn ẹ. New information should bring about new changes or something. Ah, i don't know. If new information should bring about new changes. I think that's-- no, that's the best. Like with new information and new changes. Um, everything should be better or something. Like information tuntun máa ń jẹ́ kí ẹ pàrọ̀ ọkàn, àbí with new information jẹ́ kí ẹ ti kọ́ nǹkan tuntun, kó ti kẹ́kọ̀ọ́ tuntun, kí ẹ lè tí mọ̀ pé ẹ̀yin bí tán fúnju sí ọ̀nà kọ́, ó gbá bẹ̀. But if new information máa change ìyẹn, nǹkan tí ẹ ti believe, àbí prior, priors, nǹkan tí o ti mọ̀ tẹ́lẹ̀, tí o ti gbójú lé, tí o ti mọ̀ tẹ́lẹ̀, then kì í ní láti pàrọ̀ nǹkankan. But tó bá dé, tó bá change, yeah.

Èmi ò mọ̀ nkán tẹ́ n sọ nìbí o, se mo fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé. Ìsẹ̀mbáyé bíi ti Bawo. A mo gbọ́ Yorùbá wọ, Yorùbá mi ò ti ki síbẹ̀ tó yii. Èmi mọ̀ káta ẹ́ n lọ síbi pé Akin lọ sí orí màsọyìbo ìpòkẹ́ lọ kọ́ Yorùbá sí dáadáa. Bí àgbàya máa le máa dáhùn àwọn òbí rẹ̀ wọ̀nyí pé ṣe mo fẹ́ràn láti lọ sí ilé iṣẹ́, ilé ìsẹ̀mbáyé. Ìsẹ̀mbáyé ṣí ilé bàbáláwo ni àbí ilé oníṣègùn ni àbí ilé, èmi ò ṣe, ó jẹ yé mi, àbí ilé àwọn olóòkè àwọn oníṣègùn ara àwọn local clinic ẹni kankan. Bá ṣe yẹn ni omi like ọ̀nà o. Àwọn ǹkan tí wọ́n ti wà modernized àbí tí wọ́n bá ti ní kíni modern counterpart, èyí tí ó dúró lórí scientific rigor, consensus àti clear protocols, procedures. N ò yin substitute the omi lọ fún traditional medicine kan kan. Bá ṣe yẹn ni o. No, I go to the hospital and check in myself. Bá ṣe yẹn bẹ́ẹ̀ ń béèrè mi ni o. Bó ti bá ṣe yẹn tó, màá lọ kọ́ Yorùbá dáadáa. Yorùbá mi ò ti ki síbẹ̀

Báwo mo ti máa ń tọrọ àforíjì, àforíjì lódo tani se lọ́dọ̀ ènìyàn àbí lọ́dọ̀ Ọlọ́run. Láàkọ́kọ́ náà jẹ́n ko sọ pé èmi ò ṣe, ò ní gbàgbọ́ kí ẹyan gbàgbọ́ nínú pé Ọlọ́run wà, èmi o gbà pe olọ́hun wà. Èmi sọ pé olè si Ọlọ́run wọ mi ti rí. So èyí tí mo bá rí, máa fara mó. So èmi ti gbà pe olọ́hun wà mi ti rí i, ṣáá jẹ n sọ bẹ́ẹ̀. But iyen o mean pé mo ní kó sọ lọ́hun ò. Ahe, eh mo sì fi yẹn lẹ́, mo sì fi ààyè yẹn lẹ́. So mi tọrọ ìdarijí lọ́wọ́ yẹn. Bí ó bá jẹ́ lọ́dọ̀ ènìyàn ni, ááà mo gbúdọ̀ kọ́kọ́ mọ̀ pé ǹkan tí mo ṣe náà kò da ná. Tí ǹkan tí ǹ bá ṣe tí ǹ bá rò pé kò da, èmi í tọrọ ìdàrijì o. Mo lè sọ fún olúwa re ko má bínú o, ko má bínú, but mi o ni tọrọ ìdaríjì, mi o ní sọ pé kò darijí mi tóri mi ṣe, kó si ǹkan tí mo ṣe tó burú. Sugbon tí mo bá rí pé ǹkan tí mo ṣe kò da ná tí mo ti bú gbero lé, tí mo rí pé ǹkan tí mo ṣe kò da àbí tẹ́ẹ̀yàn mi tọ́ mi sí pé ǹkan tí mo ṣe kò da. Àbi báwọn náà sì sọ fún mi tí mo dẹ̀ rí bẹ́ẹ̀, tí mo dẹ̀ gbà bẹ́ẹ̀. Máa sọ fun wọ́n ko má bínú, máa bẹ̀ wọ́n, máa tọrọ àforíjì. Áà bá se ǹkan tí mo le tún ṣé ni àbí tí mo le ṣe rà padà, màá ṣe rà padà, màá bẹ̀ wọ́n, kí wọ́n má bínú. Kè bá sì ǹkan tí mo le ṣe rà padà, má si bẹ̀ wọ́n kí wọ́n má bínú ná, mi ò dẹ̀ ní ṣerú ẹ̀ mo. Mi ò ní máa fi sọ́kan láti máa ṣerú ẹ̀ mo, mi ò ní ṣerú ẹ̀ mo. Àà mi ò rí àforíjì tí a ń tọrọ láé máa yíwa padà. Se tí n mbá yíwa padà, ìro ni. So tí n bá ti gbà pé ǹkan tí mo ṣe o dá tí mo dẹ̀ rí láì da, màá tọrọ àforíjì. Mi ò dẹ̀ ní ṣerú ẹ̀ mo. Bo ba detí ṣe ǹkan tí mo le, àà tí mo le ṣe padà àbí tí mo le, tí mo le bẹ̀ wọ́n fún padà ṣá, màá ṣe bẹ́ẹ̀

Nígbà wo ni mo máa ń sọ̀rọ̀? Ah, tó, ó ṣàárín kan tí mo mọ̀ tí wọ́n like àti máa ń káàsọ pọ̀ àti káàsọ púpọ̀, jọ pọ̀. Èmi ò sí lára wọn, èmi máa ń káàsọ pọ̀, jọ pọ̀ àti bá rá yẹ máa ń fà á sọ. Ah, mo má lè tìráyè kí kíríṣíà, ìyá wọn lè fọ́ díẹ̀, díẹ̀. Ah, gbogbo ọjọ́ bí i ọjọ́ Saturday, ọjọ́ àbámẹ́ta, no. Ó lè jẹ́ ẹran ọ̀sìn gan, ó lè jẹ́ ẹran ọjọ́ kan, ó lè-- any time mo ní. Kò sí ìgbà tí mo ì fọ̀ṣọ́. Bọ̀, mo lè kó pọ̀ ọjọ́ púpọ̀, mo lè kó kó pọ̀ kó ọjọ́ pọ̀, mo lè kó pọ̀, mo lè kó jọ́ kó pọ̀, mo lè tìlè fọ̀ọ́ lẹ́ẹ̀kan, mo sì lè wo bread lẹ́ẹ̀kan. Ah, ìgbà tí ó bá bọ́ sí ni, kò sí ìgbà tí mo ì fọ̀ṣọ́, kò sí ìgbà tí mo lè fọ̀ṣọ́, kò sí ìgbà tí mo ṣe àti fọ̀ṣọ́. So, ó bá bọ́ sí ni. Ṣé bí i àwọn tó ń fọ̀ṣọ́ kéékèé àbí ní lójoojúmọ́ àbí ní sá-- mo jẹ̀ ẹ́ jẹ́ kó di ọjọ́ àbámẹ́ta máa bí, bá ti lọ jó e e e àìkú, ọjọ́ Sunday gan gan máa fọ̀ṣọ́. Ò ìgbà ẹni kan gan máa tẹ́tí láti fọ̀ṣọ́ most times. Then, ah, bó bá yẹ mí mí kó yí, kó ṣe náà tó permanent àti tó stable.

Ṣé mo ní orúkọ ìnàgì jẹ? Ìnàgì jẹ, mi te mọ̀ ká tí ẹ̀yin sọ̀, bó bá ṣe pé ẹ̀yin béèrè pé ṣé mo ní bí nickname mi ni. Bẹ́ẹ̀ ni oo, mo ní nickname mi. Oríṣiríṣi nickname mo ti ní láti ìgbà tí mo ti bi mí títí kékeré mi títí dé báyìí. Ní kékeré, ní kékeré náà, àwọn olùṣọ mi kékeré mi, ẹ́, wọ́n máa ń pè mí ní Mésìnì bàbá. Mésìnì bàbá nickname mi kan nìyẹn. Aá, bí mo rí dàgbà tán tí mo ti dàgbà, dàgbà díẹ̀ si, a máa ń pè mí ní Mèsí-mèsí, Mèsí-mèsí. Aá, bí mo ti wá dàgbà tán tí mo ti dàgbà díẹ̀ sí tí mo wọ secondary school. Aá, ṣé àwọn nickname jẹ́ wà ní yẹni? Nítorí àwọn tí wọ́n sọ mí kọ́ tí mo like kọ́, wọ́n máa ń fi wọ́n ṣe, fi mí ṣe yẹye ni. Àwọn bíi Cigar Mukú, Small Bottle, Big Stout, àwọn nǹkan bẹ́ẹ̀. Wọ́n tẹ́ le lorin tí wọ́n ń kọ fún mi, wọ́n máa ń fi ń kọrin. Aá, wọ́n ní Ọ̀msi lọ́ lọ́ lọ́ lọ́ lọ́, wọ́n ń pe ni i Ọ̀msilo Ọ̀msọ lọ́ lọ́ lọ́ lọ́ lọ́, lórí ilẹ̀ ó di paps pat, wọ́n ń pe mi Baba ni pata. Ọlọ́fún Cigar Mukú kó yá fàyà gbé, wọ́n ń pe mi Cigar Mukú. Ọlọ́fún Cigar Mukú kó yá fàyà gbé. Ilẹ̀ gba abẹ́, ṣe bẹ́ẹ̀? Ó ní ẹ́, X Project ló ń sọ di orin yẹn fún mi o. Wọ́n pè mi Ọ̀msi, Cigar Mukú nǹkan nǹkan. Ìgbà tí kí n dé mi fúnra mi nígbà yẹn bí Otamendi orúkọ àwọn footballer Arshavin. Àwọn nickname tí wọ́n fúnra mi ni Arshavin, Otamendi. Then later bi tun wan dàgbà si, wọ́n ń pe mi ní Old lawyer nigba yen na Olóya, Olóya Chelsea. Ìyẹn ni a ní Olayà. Then, leyin yen tí ká wá kọ̀ro ní bẹ́ẹ̀, mo wa di, aá, mo sọra mi ní Zik láti orúkọ mi, mi Isaac. Mo sọ di Zik, Ziksin, Isaac, Zik, Ziksin. Later later, mowa sọ di, allaji Khalifa. Àwọn tọ̀ ma mi either, kan maa mi sí Khalifa, bi Zik, Khalifa, bi Zik. Àwọn bíi nickname tí àwọn maa mi sin ni yen. Ziksin, Khalifa, Zik. Àwọn ọ̀tọ̀ méwàá mi sin ni Ziksin, Zik, Khalifa. Aá, ní gbogbo yẹn nickname wo mo ti wá like jù? Kí ó ṣe pé nickname máa ń bí brand name ni. Brand name tí mo wá like báyìí ni Zik, Z-Y-K. Ìyẹn mo like jù. Torí alphabetically, mẹ́wàá gbọ́, o ń lá kẹ́yìn, Z-Y-K. Last on your list, first on your mind. So, àwọn tí mo like niyen, ọ̀ni nickname tí mo tun má ń lo báyìí Z-Y-K. Full name Ziksin. Àwọn mi a ní Zaksin. Z-Y-K-S-O-N, Isaac nìyẹn. Òun ni nickname mi.